Hmm, ìsinmi. Àwọn ilé ibú a pè ní vacation. Ó ní oríṣiiríṣii àwọn ibi tí mo fẹ́ lọ, lọ́lọ́kan o jo kan to jẹ́ pé ó wù mí láti lọ. Ibi alákokọ̀ náà ni, Maldives, Maldives ní South Africa. Ibi rẹwà gan, tó ṣe pé oríṣiiríṣii àwọn èèyàn ni wọ́n ti dé bẹ́ẹ̀, àwọn òṣèré ni, àwọn agbábọ́ọ̀lù mi ni nnkankan. Mo nífẹ̀ẹ́ Maldives gan, nítorí, ìwòran tó wà n bẹ̀. Àwọn ti eeyan ọ mọ rí, torí ibẹ́ rẹwà gan. So mo nífẹ̀ẹ́ láti lọ sí Maldives. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ re Ibiza. Lóòótọ́ Mùsùlùmí ni mí, mi ò sì yẹ́ lẹ̀ ni tó máa ń lọ klọ́ọ̀bù, ṣùgbọ́n klọ́ọ̀bù jẹ́ ǹnkan tó wọ́pọ̀ gan ní Ibiza. Ó sì jẹ́ wípé oríṣiiríṣii ìràn lèèyàn n rí wòó n bẹ̀. O wù mí láti lọ wóran bẹ̀ ní Ibiza. Eléyii tó wá ṣe gbangba jù náà ni, Old Trafford ní United Kingdom. Ó wù mí kí n lọ ṣe ìsinmi n bẹ̀ gan, kí n sì lọ gbádùn, torí mo jẹ́, mo jẹ́, oní, olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Àwọn tí mo ṣẹ̀ ń, tí mo ṣì ń ṣí gbé oríyìn fún, tí mo tẹ̀lé náa ni Manchester United. Ó wá wù mí gan láti lọ sí Old Trafford láti lọ wo, ìkan nínú àwọn, ìfigagbága wọn. Ó wù mí gan, mo sì mọ̀ pé yóò ṣe é ṣe. Fún tó wù mí jù láti lọ se àwọn ibi tó wù mí láti lọ fi ṣe ìsinmi náà niyen, ibi kan náà wà New Zealand. Ibe náà rẹwà dáadáa. Ó wù mí láti lọ sí Russia náà, torí àwọn amenities, àwọn oríṣiiríṣii àwọn ǹnkan tí wọ́n ní kí n lọ fojú gan ni rẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. India náà wà lára àwọn ibi tí mo fẹ́ràn. Japan, bẹ́ẹ̀ ni Japan náà wà lára àwọn ibi tí mo fẹ́ràn. Mo fẹ́ràn Japan. Mi ò yẹ kí n ní ìfẹ́ sí láti lọ South Korea, ṣùgbọ́n nípa pé ọtí mímu wọn tẹ́ pọ̀ jù àti àwọn oúnjẹ tí wọ́n jẹ́ ń bẹ̀ àwọn oúnjẹ tí kò bá ìlànà ti ẹ̀sìn Islamu mu ni. Fún ìdí èyí mi n fi bẹ́, fẹ́ lọ sí ilẹ̀ ti South Korea.